Ṣé o gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dowo? Ìgbàgbọ́ àtọwọ́dowo jẹ́ ìgbàgbọ́ kan tí, mi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ kí i ṣe gbogbo ẹ lọ́ tọ̀nà. Ídí nìyẹn tí mo fi ní ìgbàgbọ́ nínú àwọn eléyi. Eléyi dẹ́ je nǹkan tí o ṣe pàtàkì fun mi gẹ́gẹ́ bí ènìyàn la ti máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

Kí ni ìrántí ìgbà omọ́dẹ̀ re tí o rántí? Ìrántí ìgbà omọ́dẹ̀ mi ti mọ̀ọ́ ranti ohun ni ìgbà tí a wà ní èkéré nígbà lohun tí a ní àwọn irinṣẹ́ tí ó pọ̀ tí mo dà ṣe. A lè wà nígbà tí a mú níyàn láti ṣe wà àwọn nǹkan tí mo nílò láti ṣe náà kò lè bẹ̀rẹ̀ sí.

Eléyìí wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bíi ènìyàn. Mo dẹ̀ ma ń rí dájú pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó sì yẹ. Ẹranko ọ̀sìn jẹ́ ẹranko kan tí mo fẹ́ràn, ẹranko ọ̀sìn tí mo dẹ̀ ní ajá, ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀, tí mo dẹ̀ máa ń lò fún àwọn nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o máa ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dà máa ka àwọn dáradára náà láti rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na ti ò sí yẹ. Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà torí pé nǹkan tí ó dá ẹ lọ́pọ̀lọ́pọ̀ nìyí.

Eléyi wa nínú àwọn nkan tí ó sì wà láti ìsìnyí náà gẹ́gẹ́ bí ènìyàn tó pé ó jẹ́ ǹkan tí ó dára. Mo dẹ̀ ti lu etí rí nígbà tí mo wà ní kékeré ni wọ́n lu etí fún mi. À nitoripé ó wà nínú àṣà tí a máa ń ṣe ní ìlú tí mo ti wá. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe, náà ìdí nìyí ni mo dẹ̀ ṣe eléyìí. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára gidigidi.

Eleyii wà nínú awon nǹkan tí ó ṣe patakí ti ó de yẹ kí èèyan kí ó máa ṣẹ ní gbogbo ìgbà naa ni tóri pé nǹkan tí ó dára ní ṣi láti máa fi faili pamo sori cloud wà nínú nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nitori fún iṣẹ́ gbogbo ojo àti awon nǹkan kan tí ó ṣe pàtàkì idi ni eyi tí mo fi máa ṣe àwọn eleyìí ní gbogbo ìgbà bayii Ìjọba jẹ́ nǹkan tí ó dára.

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì peregéde fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ò dé jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà. Eléyìí jẹ́ ǹkan tí ó dára ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ sí ọjà ní ìgbà tí mo fẹ́ rí àwọn ohun èlò tí mo nílò fún iṣẹ́, ah ní ìgbà ìkẹyìn tí mo lọ sí ọjà. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ mú ínu mi dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo má n di ọjà bọ̀, gẹ́gẹ́ bí ènìyàn o dè je nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe naa nítorí pé ó wà nínú àwọn nǹkan tí, à, ó dára tí ó de wun mí làtí màá ṣe ìdí nu ti mo fi máa ń ṣe àwọn eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si ye naa.

Iléyi wà ninu awon nkankan ti o se pataki gege bi eniyan mode ma ri daju pe mo ma se lona ti oto, àti ní àná tìí, ó ṣelé nu afin. Iléyi wà ninu awon nkàn ti mọ̀fẹ́ àti máa ṣé. Mọ̀de ma n kọ̀wé pelu owo, nitorpe nkan ti o da tio de je pe eeyan ma nse ni gbogbo igba naa ni.

Eléyii e nkan ti o dara. Ó dẹ́ jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn tí ó máa ṣe náà, mo dẹ́ máa rí dájú pé mo máa ṣe èèyí dáradára. Ah, mo máa pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ pẹ̀lú ọgbọ́n ìmọ̀ tí ó yé. Nítorí pé ǹkan tí ó yẹ tí ó dára kí ènìyàn tí ó máa ṣe, ìdí niyẹn tí mo fi máa ń ṣe, àwọn eléyìí náà ṣe.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn. Ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gidigidi nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ye kí ènìyàn kí ó máa lò. Eléyìí jẹ́ ǹkan tí ó dára gidigidi láti máa ṣe náà.

Eléyi de jẹ́ ǹkan tí ó dára dáradára náà. Gíláàsì orun dè jẹ́ gíláàsì kan tí mo fẹ́ràn. Nítorí pé òun ni mo máa ń wọ̀ lóòrèkóòrè nígbà tí oòrùn bá pọ̀. Tàbí nígbà tí mo bá fẹ́ lọ sóde náà, mo máa ń wọ àwọn gíláàsì wọ̀nyí. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára ní gbogbo ìgbà náà sẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìro àwọn oníbàárà? Iro awọn oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa ń gbọ́ elèyí, ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítoripé ó wà nínú àwọn nǹkankan tí mo máa ń gbọ́ tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí. Gẹ́gẹ́ bí ènìyàn, mo ń òòrèkòòrè náà nítoripé ǹkan tí ó dára ni.

Nígbà wo ni o màá ra epo fún ọkọ̀ rẹ? Ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à lọ́ pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń ra epo nígbà tí àyè bá ṣí sílẹ̀, nígbà tí mo bá nílò láti ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe náà, nítorí pé èléyìí wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tó o dẹ̀ jẹ́ nǹkan tí ó dára gidigidi náà.

Eléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, oúnjẹ tí mo dẹ̀ mọ̀ bí a ti ń ṣe ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mi lò máa ń ṣe oúnjẹ yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láṣẹ láyé pé mo ṣe gba ǹkan tí mo nílò láti sè ọ̀gẹ̀dẹ̀ gidi. Eléyìí dẹwà lára àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà ṣíṣe ṣe.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe éleyi ni ona tí ó tọ́ àti ní oná tó yẹ, nítorí pé nǹkan tó yẹ kí ènìyàn kí ó máa ṣe ni kí ó le ṣe pàtàkì ní àgọ́ ara ènìyàn náà. Eléyìí wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn ní gidigidi. Oúnjẹ jẹ́ nǹkan tí mo gbádùn gégé bí ènìyàn, mo dè máa n rí i dájú pé elé myini mo máa fẹ́ràn ní gbogbo ìgbà náà. Ó gbọ́dọ̀ dára lọ́pọ̀lọpọ̀ fún mi láti máa ṣe náà ní gbogbo ìgbà sí.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún gẹ́gẹ́ bí èmi òun ni oṣù August. Oṣù August jẹ́ oṣù kan tí ó dára nítorí pé ìbàrá ẹni ọjà tuntun yóò jáde, ó dẹ̀ jẹ́ ìgbà kan tí, à, èèyàn máa ṣe nǹkan tí ó pọ̀ náà. Eléèyi ma mu nú mi dun ní gbogbo ìgbà náà torí pé nǹkan tí ó dára ni.

Ṣé o máa ń ka ìwé? Ìwé jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ nítorí pé ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Ìdí nìyẹn tí mo fẹ́ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ti sì yẹ náà, láti jẹ́ kí gbogbo àwọn ǹkan tí ènìyàn ṣe kó tẹ̀síwájú sí.

Ṣé o máa ń na ara rẹ láti máa na ara mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dà máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé nǹkan tó dára tí ó dọ̀yẹ kí ènìyàn kí ó máa ṣẹ. E dẹ nìyẹn tí mo fún un máa ṣẹ àmọ́ eléèyí kò dẹ́wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn náà. À gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ.

Ṣé o mọ̀, bá? Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ìrànwọ́ kan tí kò ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ ràn rẹ gẹ́gẹ́ bí ènìyàn náà, nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ máa n múnú mi dùn ní gbogbo ìgbà tí ó dẹ̀ wù mí láti máa ṣe. Di nìyẹn tí mo kàn máa ń ṣe irú àwọn nǹkan bí eléyìí náà ṣe.

Báwo ni o ṣe máa dojú kọ ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń dojú kọ eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti dàjú pé ó gbogbo àwọn nǹkan tí mò ń ṣe tẹ̀síwájú gidi-gidi àti ní ọ̀nà tí yóò sì dára. Eléyìí wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn náà láti máa ṣe ọ dẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára ni.

Ìgbà mélòó ni o máa ń ráyè lọ sí ibi iṣẹ́ má ń gba ìrìn àjò lọ sí ibi iṣẹ́ má ń gba wákàtí tí ó pọ̀ díẹ̀ lọ bí wákàtí méjì lọjọjúmọ́, nítorí pé jìnnà sí ibi iṣẹ́ sí ilé. Mo dẹ̀ máa rí pé ó máa ń lọ sí pẹ̀lú ilé, kí wọ́n fún iṣẹ́ náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi. Gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà.

Ìgbà mélòó ni o máa ń fọ'yin ní lójoojúmọ́? Láti máa fọ'yin jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń ṣẹ elẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ri dáju pe pupo nkàn tí mo n ṣe tẹ̀síwájú náà. Eléwé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gbígbé ènìyàn bẹ́ẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀, o de jẹ́ nǹkan tí mo fẹ́ràn. O de je nǹkan tó je wipé, à, a mo máa ń fi ń gbọ́ àwọn nǹkan tí àwọn ènìyàn máa ń sọ. Nítorí pé nǹkan tí ó dára tí mo dẹ̀ ní ìfẹ́ sí ní gbogbo ìgbà náà ni ó de wà dára, nǹkan tí mo fẹ́ràn gidi gidi.

Eléyi jẹ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ṣi ìnǹkan to máa ń wà nínú àpò owó mi jẹ́ ǹkan tí ó dára. Oríṣìíríṣìí ǹkan ni ó dẹ̀ máa ń wà níbẹ̀. Mẹ́ láti lè ṣe àwọn ǹkan tí ó tọ́, ǹkan tí ó ya àti àwọn owó káàdì ìṣe àti kọ́kọ́rọ́ ni wọ́n fi ṣe àpò owó mi. Ilé dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn náà.

Nígbà wo ni o máa gẹrun rẹ? Láti gẹrun mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ṣe ilé iye ní onà tí ó tọ́ tí ó dẹ̀ dára náà. Ilé wà nínú àwọn ọ̀gá tí mo fẹ́ràn gẹ́gẹ́ bì ènìyàn láti máa ṣe, à nítorí pé ǹkan tí ó wù mí ni, mo dè máa ṣe ní gbogbo ìgbà náà tí ayẹyẹ ọba ṣe ṣẹlẹ̀ fún mi láti ṣe àwọn ilé.

Ṣé o máa- ṣe o ní iforukosile sílẹ̀ ní ilé ìdárayá? Iforukosile ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Nítorí pe o máa fún mi ní àyè láti lọ sí ilé ìdárayá ní ìgbà tí o bá wù mí. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà torí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o ní orúkọ ìná bíjẹ́? Orúkọ ìná bíjẹ́ jẹ́ orúkọ kan tí mi ò ní rara bí ènìyàn, nítorí pé kì í ṣe orúkọ kan tí ó dára tí ó yẹ kí èeyàn ní. Ìdí nìyẹn tí mo fi ní orúkọ yìí. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe àwọn nǹkan ọ̀tún, ọ̀dẹ̀ máa ń ṣe gbògbò àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé elèyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣẹ́ gẹge bí ènìyàn.